Hmm, adùn tí mo fẹ́ràn nínú ice cream. Well, adùn tí mo fẹ́ràn nínú ice cream ni, à, àkọ́kọ́ bí ó ṣe máa ń tutù, bí ó ṣe máa ń tutù ni ní ní ní yínyín. Then ìbí, ẹ, kíni funfun tó wà níbẹ̀, kíni funfun bí cream tó wà níbẹ̀, mo like rẹ̀, mo nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀. Àti kíni tó wà ní àgọ́ ara rẹ̀ tó dàbí biscuit tó máa ń gé jẹ, mo fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n eléyií tí mo fẹ́ràn jù lọ òun ni kíni cream funfun tó wà nínú, tó máa ń fi sínú, ẹ, tó máa ń fi sínú, ẹ, cone. Kíni tó máa ń dàbí biscuit yẹn, kíni funfun yẹn gangan gan gan gan gan, òun ni mo ní, òun ni mo nífẹ̀ẹ́ sí jùlọ tí mo fẹ́ràn jùlọ nínú ice cream. Especially tí kíni yẹn bá tutù, tó bá tutù dáadáa, mo máa ń fẹ́ràn lọ, mo máa ń fẹ́ràn láti la púpọ̀, kí ń máa la, mo lè máa la bí fún ìṣẹ́jú bí ọgbọ̀n. Nígbà mìíràn, màá kàn máa la bó ṣe wù mí. Mo máa ń fẹ́ràn rẹ̀ lọ́pọ̀, òun ni ó sì jẹ́ ohun tí mo fẹ́ràn jùlọ. So lẹ́yìn rẹ̀ ni mo máa ń fẹ́ràn kíni tó máa ń gbé sínú rẹ̀. Eléyìí tó máa ń dàbí biscuit, mo tún fẹ́ràn èyí, èyí náà but. Kíni funfun tó máa ń dàbí cream yẹn, òun ni mo like jù ń bẹ.

Ṣé mo mọ bí a ti ń fọn? Hmm, tí a bá ń sọ̀rọ̀ nípa fífon, ṣe fífon fèrèsé ni? Well, tó bá jẹ́ nípa fífan fèrèsé, bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń fọn fèrèsé, ẹ́ àbí fífon ohunkóhun, mo mọ bí a ti ń fọn. Boya, trumpet, èyí tí àwọn olóyinbo mi ò mọ̀, mi ò mọ̀ ohun tí à ń pè ní èdè Yorùbá, but boya èyí tí àwọn olóyinbo ń pè ní trumpet ni àbí, ẹ́, eléyí tí àwọn olóyinbo ń pè ní flute. À, mo lè fọn trumpet díẹ̀ ṣùgbọ́n, gẹ́gẹ́ bí a ti mọ̀ pé trumpet nílò kí a mọ bí wọ́n ṣe ń ṣe, ẹ́, àwọn, àwọn, à, tone tó wà lórí ẹ̀ bíi Do Re Mi Fa So La Ti, ẹ́, mi ò fi bẹ́ẹ̀ dángajiá nígbà, níbi, à, níbi orin. Yeah, mi ò fi bẹ́ẹ̀ dángajiá dáadáa níbi orin kíkọ dáadáa ṣùgbọ́n mo lè fọn fèrèsé, mo lè fọn trumpet, mo lè fọn flute.

À, dáradára mo ti ṣìnà o lọ́pọ̀ ìgbà. Éèé, ní ọ̀pọ̀ ìgbà mo ti ṣìnà dáradára. Ọjọ́, ó dàbí ọjọ́ àkọ́kọ́ tí mo ṣìnà ni ọjọ́ tí a lọ sí ibi tí àwọn oloyìnbò ń pè ní camp, níbi tí, à, gbogbo onígbàgbọ́ ti máa ń wá. Ipejọpọ̀ àwọn onígbàgbọ́, ẹ, a máa ń ṣe ní ilé ìjọsìn wa. Ẹ̀yin tí ń ṣe Redeem Christian Church of God ní Èkó. So gbogbo àwọn ilé ìjọsìn tí ń ṣe, tí Redeem Christian Church of God gbogbo wọn máa wá sí, à, camp yẹn. Wọn máa wá sí ibi kan láti wá rí General Overseer wọn. So èrò, èrò pọ̀ gidi síbẹ̀ lọ́jọ́ náà. Èrò pọ̀, èrò pọ̀, mọ́tò pọ̀. So, bí mo ṣe bọ́lẹ̀ nínú mọ́tò, mo fẹ́ lọ ra nǹkan, mi ò de tẹ̀lé ẹ̀gbọ́n mi. Awọ̀n ẹ̀gbọ́n mi wọ́n, wọ́n, mi ò sọ fún wọn kí n tó lọ. Mo sá, mo wá dá nìkan lọ ra nǹkan fún ara mi. Ìgbà tí màá ra nǹkan tán tí màá ní kí n padà lọ sí ìdí mọ́tò, mi ò rí rẹ̀, mi ò rí mọ́tò mọ́ o. Ṣe, ṣe ló wá dàbí pé ohun gbogbo porá lójú mi. Ohun gbogbo di afẹ́fẹ́, mi ò rí ibi tí a páàkì mọ́tò ọkọ̀ a bọ̀gìnì wa sí mọ́. Mo bẹ̀rẹ̀ sí ń wá káàkiri. Well, lẹ́yìn ìgbà tí mo rìn, rìn, rìn, rìn, fún bí, à, ìṣẹ́jú ọgbọ̀n, ìṣẹ́jú ọgbọ̀n sí wákàtí kan. Lẹ́yìn ìgbà tí mo rìn, rìn káàkiri camp náà fún lẹ́yin bi, bí ìṣẹ́jú ọgbọ̀n sí wákàtí kan, mo sá pàpàá rí àwọn mọ̀lẹ́bí mi àtàwọn ẹ̀gbọ́n mi. Àwọn náà ti ń wá mi káàkiri látàárọ̀, wọn ò rí mi. Mo sá wá ṣàlàyé fún wọn pé ṣé ni mo lọ ra nǹkan tí mo wá ṣìnà. Ọjọ́ náà máa, ọjọ́ náà ṣe, ó jẹ́ bó ti jẹ́ ṣá, ṣùgbọ́n kò rọrùn. 'Cause mo ṣìnà gidi tó jẹ́ pé mi ò mọ̀, mi ò rí ohunkóhun, mi ò rí mọ́tò, mi ò rí anybody tí mo mọ̀. Èrò dẹ̀́ pọ̀ síbẹ̀ pẹ̀lú àwọn oríṣìíríṣìí ọkọ̀

Hmm àwọn tí mo fẹ́ràn jù lọ. Mo ní àwọn tó pọ̀ tí mo fẹ́ràn jù lọ, but eleyi to ṣe pàtàkì jù lọ nínú gbogbo wọn ni mummy mi, ìyá mi tó bí mi lọ́mọ. Àwọn ni mo fẹ́ràn jù lọ. Lẹ́yìn náà náà ni ó kan ẹ̀gbọ́n mi tí ó jẹ́ ẹ̀gbọ́n, ẹ̀gbọ́n mi tímọ́tímọ́ bí ọ̀rẹ́, bí paadi ni a ṣe ri Mo dẹ̀ tún fẹ́ràn àwọn ọ̀rẹ́ mi ti a di jọ dàgbà láti kékeré ní àdúgbò. Àwọn ọ̀rẹ́ mi tají jọ máa ń ṣeré ní àdúgbò, àwọn tí mo fẹ́ràn. Then àwọn ọ̀rẹ́ mi ní ilé ìwé ilé ẹ̀kọ́ mi. Eeyan tí mo fẹ́ràn jù lọ nínú gbogbo won náà ni ìyá mi torí ó ti ṣe ohun kan, ohun tó pọ̀. Oríṣiríṣi sacrifice ló ti ṣe ti oliyinbọ̀ ń pè ní sacrifice. Oríṣiríṣi e lo ti ṣe fún mi, so, mo nífẹ̀ẹ́ wọn gidigidi gan ni. Awọ́n ni mo ṣi fẹ́ràn jù lọ.

Hmm, èdè tí mo fẹ́ kọ́. Hmm, èdè tí mo lérò pé mo fẹ́ kọ́ nínú gbogbo èdè, ó máa jẹ́ èdè, eh, tí àwọn oloyinbo-- mi ò mọ Yorùbá ẹ́, màáwọn olóyìibo ń pè ní, um, French. Yeah, French. Ó dàbí àwọn tó wá láti France ló máa ń sọ èdè náà. So àwọn olóyìibo ń pè ní French. Mo fẹ́ràn èdè náà lọ́pọ̀, to jẹ́ pé tí àwọn ènìyàn bá ń sọ, mo máa ń fẹ́ gbọ́. Hmm, wọ́n ń kọ́ èdè náà ní, eh, orílè-èdè mi ní àwọn ilé ẹ̀kọ́ lórílè-èdè mi ṣùgbọ́n, eh, kò, kò ṣe ǹkan tí à ń kó lọ títí, ẹ mọ̀ pé èdè elédè mi. So ṣe là, ṣe là, ṣe là yá wọ́n kan, wọ́n kàn tí ìbọnú àwọn kuríkúlọ́mù wá wípé ó ya. French subject kan ni, ṣùgbọ́n kì í ṣe ǹkan tí à ń mú, tí à ń mú, tí à, tí à ń mú tó ṣe pàtàkì ní àwọn ilé ẹ̀kọ́ wa. Yeah, so ṣùgbọ́n mo fẹ́ràn láti kọ́ èdè náà torí mo fẹ́ràn bí àwọn ènìyàn ṣe máa ń sọ èdè náà, eh, ní pàtàkì jù lọ. Eh, bí, eh, àgbábọ́ọ̀lù kan tí wọ́n ń pè ní Kylian Mbappé bí ó ṣe máa ń sọ èdè Faransé náà. Óké Faransé ni wọ́n ń pè ní, eh, ilẹ̀ Yorùbá níbí. Bí Kylian Mbappé ṣe máa ń sọ èdè Faransé náà tí ó bá ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, eh, ó máa ń mú inú mi dùú, ó sì máa ń mú orí mi wú. So mo fẹ́ràn láti kọ́ èdè náà. Bo ya lọ́jọ́ tí mo bá kúrò ní orílè-èdè mi, lọ sí orílè-èdè mìíràn tàbí lọ sí orílè-èdè Faransé, màá le kọ́ èdè náà níbẹ̀.